Ṣé o máa ń wọ fìlà? Ṣé mo máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà. Mo máa ń wọ fìlà. Oríṣiríṣi fìlà ló wà. Àwọn fìlà tó yẹ pé èèyàn fi máa ń ṣakọ, fìlà fún ọmọ ọkùnrin tó yẹ pé èèyàn fi máa ń ṣakọ, tó jẹ́ pé èèyàn máa ń wọ̀ sórí aṣọ, tí èèyàn máa ń wọ̀ sórí jeans àti s-- àti shirt. Irú fìlà yẹn wà. Fìlà tó jẹ́ pé èèyàn máa ń wọ̀ síbi àwọn aṣọ ìbílẹ̀ bí àwọn àǹkárá, àwọn fìlà bí àwọn fìlà abetí a já òun náà wà. Nínú àwọn fìlà méjèèjì kò sí tí mi ò kí ń wọ̀. Mo máa ń wọ fìlà tó jẹ́ pé èèyàn máa ń wọ̀ sórí shirt àti jeans. Mo sì máa ń wọ fìlà tó jẹ́ pé orí aṣọ ìbílẹ̀ ni ẹyan máa ń wọ̀ sí, ìyẹn bí àwọn aṣọ àǹkárá.

Oúnjẹ wo ni o mọ, oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Oúnjẹ wo ni o mọ bí a ti ń ṣe dáadáa? Ah kosi oúnjẹ tí mi ò mọ̀ ṣe ni oúnjẹ tó jẹ́ pé a máa ń jẹ nílùú wa o. Tó jẹ́ oúnjẹ táa ń jẹ nílùú wa, kò sí ti mo mọ̀ ṣe. Mo mọ̀ súù ṣe, mo mọ̀ rice ṣe, mo mọ̀ àsáro ṣe, mo mọ̀ koko ṣe, mo mọ̀ indomie ṣe, mo mọ̀ spaghetti ṣe, mo mọ̀ ìrẹsì mo mọ̀ ń ṣe, mo mọ̀ bó tí ń ṣe ń ro amala, mo mọ̀ bó tí ń tẹ ẹ̀bà, mo mọ̀ bó tí ń ro sẹ̀mọ́, gbogbo ẹ̀ mọ̀ ti mo ń ṣe dáadáa. Kò sí ti mo le sọ pé, boya ẹ mi ò mọ̀ ṣe. Gbogbo ẹ̀ mo le ṣe dáadáa bákan náà. Bákan náà ni mo lè ṣe gbogbo ẹ̀ dáadáa. Kò sí ti mo mọ̀ ṣe.

Ṣé o máa ń fi ìdáàbòbò orùn sára? Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sá ra? Ehn, mo máa ń fi ìdáàbòbò ọrùn sá ra. Mo máa ń fi ìdáàbòbò ọrùn sá ra. Mo máa ń fi sára, bó ti lè jẹ́ wipé kì í ṣe gbogbo ìgbà torí èmi ò fẹ́ràn kí ń máa rìn nínú ọrùn. Èmi ò ń fẹ́ràn kí ń máa rìn nínú ọrùn kì í ṣe gbogbo ìgbà, kì í ṣe gbogbo ìgbà. Ṣùgbọ́n mo máa ń fi ìdáàbòbò ọrùn, mo máa ń fi sí ara tí mo bá fẹ́ jáde nínú ọrùn. Mo máa ń fi sá ra. Ara ìdáàbòbò orùn náà ni ibẹ̀ náà ni fìlà wà. Ibẹ̀ náà ni, ibẹ̀ ni ka wọ fìlà ó wà. Ibẹ̀ ni pé ka wọ, gíláàsì. Ara ìdáàbòbò ọrùn náà ni.

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Báwo ni o máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Bí mo ṣe máa ń gba owó àwọn ènìyàn, mo máa ń gba dada náà ni. Tí èèyàn bá na ọwọ́ sí mi, tó ṣùgbọ́n tó na ọwọ́ sí mi, màá gba ọwọ́ ẹ̀. Ṣùgbọ́n ó gbọdọ̀ jẹ́ ọwọ́ ọ̀tún ló na sí mi. Tí èèyàn bá na ọwọ́ ọ̀sì sí mi pé kí n gba, ìtumọ̀ ẹ̀ ni pé, bóyá ẹẹ ibi ààrín fín ló jẹ́, lọ́dọ̀ wa ààrín fín ló jẹ́ tí èèyàn bá na ọwọ́ ọ̀sì sí yan. Ṣùgbọ́n tí èèyàn bá na ọwọ́ ọ̀tún pé kí ẹ̀yàn gba ọwọ́, ènìyàn á na ọwọ́ ọ̀tún padà náà sí ẹni náà láti lè gba ọwọ́ ẹ̀.

Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbà tí mo ṣe ìgbéyèwò iṣẹ́ tí ó kẹ́yìn tí mo ṣe, mo rí pé ó dára. Mo ṣiṣẹ́ tó dára, mo ṣiṣẹ́ tó dára tí ó sì mú ìwúrí fún mi. Ó fún mi ní ìwúrí nígbà tí mo ṣe ìgbéyèwò iṣẹ́ tí mo ṣe kẹ́yìn tí mo rí pé iṣẹ́ tó dára ni mo ṣe. Iṣẹ́ tó ṣe é mú yangàn. Ó fún mi ní ìwúrí. Inú mi sì dùn lọ́pọ̀lọpọ̀. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo ṣe iṣẹ́ tó dára. Hmm.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo máa ń bá wọn ṣiṣẹ́ dáadáa ni, mo máa ń bá wọn ṣiṣẹ́ dáadáa. Mo dẹ̀ máa ń fi gbogbo ara sí iṣẹ́ tó bá, tó bá tó àṣíko gbà tí a bá, tó bá yẹ ká ṣiṣẹ́. Mo máa ń fi gbogbo ara sí iṣẹ́, mi ò ń ṣe ìmẹ́lẹ́. Tó bá ti jẹ́ iṣẹ́ tó bá dà wá pọ̀, tó dá, tí iṣẹ́ bá dà mí pọ̀ pọ̀ láwọn ẹlẹgbẹ́ mi níbi iṣẹ́, mo máa ń fi ara sí i, mo máa ń fa ara sí i. Mi ò ń ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́. Mi kí ń ṣe ìmẹ́lẹ́ níbi iṣẹ́

Ṣé o máa ń de, ṣe o máa ń dé ní àkókò? Sé o máa ń dé ní àkókò? Mo máa ń dé ní àkókò, mo máa ń dé ní àkókò tí mo bá jáde. Mo máa ń ríi dájú pé mo tètè wọlé kílẹ̀ tó ṣú. Torí èmi gan, mi ò ki n fẹ́ràn ìrìn alẹ́. Mi ò kín fẹ́ràn ìrìn alẹ́. Ki ẹ̀yàn máa rìn lálẹ́ àbí kí ẹ̀yàn máa pẹ́ kó tó dé ibi tó ń lọ. Mi ò fẹ́ràn rẹ̀. Mi ò ní ìfẹ́ sí i rárá. Fún ìdí eléyìí, mo máa ń dé ní àkókò. Mo máa ń dé ní àkókò. Tóbá jẹ́ pé mo bá ní ibi tí mo fẹ́ lọ ni, màá tètè dé bẹ́ẹ̀. Ibi iṣẹ́, mo máa ń tètè dé ibi iṣẹ́ lákòókò. Tóbá jẹ́ pé mo ní ìpåde, mo máa ń tètè dé lákókò. Tóbá de jẹ́ pé boya bá pé mo padà lọ kí n máa padà lọlé, mo máa ń tètè dé lákòókò.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Ojú òpó ayélujára tí mo wà pọ̀. Ó pọ̀ tí ba ní kí n ká lé ni, le ní méjì. Mo wà ní YouTube ìyẹn ení, mo wà ní WhatsApp èjì, mo wà ní Facebook ẹ̀ta, mo wà ní Instagram ẹrin, mo wà ní TikTok àrún, mo wà ní Reddit ẹ̀fà, mo wà ní éèè à mo ti gbàgbé ò, mo wà ní Telegram èje, mo wà ní éèè ní Discord ẹjọ. Ó pọ̀. Ẹ̀yà ayélujára tí mo wà yóò tó bi mẹ́wàá sí méjìlá tí bá ní ń ka dáadáa.

Ṣé o fẹ́ràn wà ní òru? Ṣé o fẹ́ràn wá ní òru? Ṣé mo fẹ́ràn wá ní òru? Rárá o. Mi ò n jáde lóru o. Bá jẹ́ kó gbé ẹ pé kí n wá síbi kan, mi ò fẹ́ràn kí má jáde tàbí kí má rin irin òru. Mi ò fẹ́ràn rẹ̀. Kò mọ̀ mí lára wọn fi kó mi. Kò sì mọ̀ mí lára. Kò mọ̀ mí lára.

Gíga tó ga tó, gíga tí mo ga tó bí ìwọ̀n bàtà mẹ́rin àbọ̀ sí márùn-ún, bí ìwọ̀n bàtà mẹ́rin àbọ̀ sí márùn-ún, bẹ́ẹ̀ ni gíga tí mo ga tó. Ìwọ̀n bàtà mẹ́rin sí márùn-ún.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ehn, mo fẹ́ràn kí n máa lọ. Mo fẹ́ràn kí n máa lọ ṣùgbọ́n boti le jẹ́ pé kì í ṣe nǹkan tó mọ́ mi lára. Sugbọn tí n bá ní àǹfààní láti lè lọ, mo máa lọ. Tí bá ní àǹfààní láti lè lọ, mo máa lọ ṣùgbọ́n kò kín ṣe ohun tó mọ́ mi lára láti, láti lọ. Hmm.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ mi dáadáa. Dáadáa, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Máa ń jẹun nínú ọkọ̀ mi dáadáa. Ìgbà mí wa wà tí ẹ pé tí mi ò bà ráyè láti jẹun nínú ilé kó tó di pé mo jáde tí bá ti ń lọ nínú ọkọ̀ máa jẹun. Torí ayé ilé máa gbà mí láti jẹun tí bá wọ inú ọ́fíìsì, ayé ilé máa gbà mí láti jẹun. Nítorí náà mo máa ń jẹun nínú ọkọ̀. Ìgbà mí sì wà tó bá jẹ́ pé bóyá mo wà lójú ọ̀nà, bóyá mo wà ní rín àjò tí ebi sì ń pa mí, hm, tí ebi ń pa mí, màá ra oúnjẹ lójú ọ̀nà àbí lójú títì, màá sì jẹ nínú ọkọ̀ tí mo wà àbí inú ọkọ̀ mi.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Báwo lo ṣe máa ń ṣètò owó iṣẹ́? Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́, mo máa ń ṣètò ẹ̀ dáadáa. Mo máa ń ṣètò ẹ̀ dáadáa. Mi ò f'owó iṣẹ́ mi ò fi ń jẹun. Mi ò fi jẹun owó tó bá yẹ kí n fi ṣiṣẹ́. Máa rí pé mo ṣe, mo ṣe àmútótó ẹ̀ dáradára. Mo máa mójú tó dáradára torí owó iṣẹ́ tí èèyàn bá fi jẹun, iṣẹ́ náà le padà. Ó le padà rí bákan. Ó lè padà ó ti ẹ̀ màá padà pa iṣẹ́ náà lára ni. Mo máa pa iṣẹ́ náà lára. Á pa iṣẹ́ yẹn lára.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Iye tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de nǹkan, òun náà ni pé ìgbà mi máa wà tó jẹ́ pé màá ma gbọ́ orin. Máa ma gbọ́ orin látori fóònù mi. Màá ń gbo orin látori fóònù mi. Ìgbà mí sì wà tó jẹ́ pé mo lè máa, mo lè máa wo fíìmù lórí fóònù mi. Ìgbà mí sì wà tó jẹ́ pé boya màá ma fi fóònù mi, màá fi máa ṣeré, màá fi máa play game. Màá fi play game. Àwọn nǹkan tí mo máa ń ṣe ni nígbà tí mo bá ń dúró de nǹkan. Kí o, kí ẹ, kí ojú má lè ba à ró mi àbí kí ìdúró náà kó má lè ba sù mi. Òun ló máa ń mú mi kí n ṣe àwọn nǹkan tí mo sọ yìí.

Báwo ni o ṣe máa ń rí, rí dájú pé ọjà rẹ dára? Báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Bí mo ṣe máa ń rí dájú ni wípé èmi náà máa ń ṣe àgbéyẹ̀wò ọjà tí mo bá ní tàbí tí mo bá ń tà. Mo máa ń ṣe àgbéyẹ̀wò rẹ̀. Mo sì tún máa ń gba in tí àwọn eléyìíbo máa ń pè ní feedback. Mo máa ń gbà á lọ́wọ́ àwọn oníbàárà mi. Ìtumọ̀ ẹni wípé àwọn oníbàárà mi, wọ́n, mo má ń, mo má ń ṣe àgbéyẹ̀wò láti, láti ọ̀dọ̀ àwọn oníbàárà mi. Àwọn oníbàárà mi a lè ṣàlàyé fún mi bóyá ọjà mi bóyá ó dára tó àbí ó dára tó. Ibi tó bá kù sí láti ṣiṣẹ́ tọ̀, màá ṣiṣẹ́ tọ̀. Bí mo ṣe máa ń ṣe, bí mo ṣe máa ń rí àrídájú pé ọjà mi dára nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? A! O ti pẹ́ o. O ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ibi orin o. O ti pẹ́. Mii lè rántí ìgbà tí mo lọ sí ibi orin. Mii lè rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin. O ti pẹ́ gidi gan ni. Tí n bá máa, tí n bá máa ní kí n, kí n ká, yóò máa lọ bí, yóò ti máa lọ bí oṣù bí márùn-ún sí mẹ́fà tí mo ti kẹ́yìn lọ sí ibi orin. Hmm yóò tó bẹ́ẹ̀. Yóò tó bẹ́ẹ̀

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Àh, ọ̀pọ̀ igbà ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́, mi ò lè ká ò. Mi ò lè ká. Bí ọwọ́ mi bá ṣe ń dọ̀tí síná ni mo máa ń fọ. Tí ọwọ́ mi bá dọ̀tí lẹ́ẹ̀marun lójúmọ́, màá fọ lẹ́ẹ̀marun. Ṣùgbọ́n tí o bá je wi pe mi bá fọwọ́ se ǹkan dọ̀tí bí ẹ̀mẹta lójúmọ́, òun máa fọwọ́. Bí ẹ̀mẹta lójúmọ́ mo máa fọwọ́, ṣùgbọ́n tí bá fọwọ́ sí ǹkan dọ̀tí, kò bá jẹ́ ẹ̀ẹ̀mẹwàá ni mo fọwọ́ sí ǹkan dọ̀tí, màá fọ lẹ́ẹ̀mẹwàá. Kò bá jẹ́ ẹ̀mee ogún, òun ni mo fọwọ́ sí ǹkan dọ̀tí, màá fọ lẹ́ẹ̀me ogún lójoojúmọ́. Eeh.

Kí ni ìgbádùn rẹ̀? Kí ni ìgbádùn rẹ̀? À, tí mo lè pè ní ìgbádùn mi, òun náà ni ó pé à kí n jẹun tó dára síra mi lára. Kí má jẹun tó dára síra mi lára. Kì í sì, kì í sì sinmi, kí n ní sinmi, kí n wo ẹ film tàbí kí n play game tàbí kí n, kí n, kí n ẹ kí n play game ẹ. Ẹ tàbí kí n jáde kí n lọ, kí n lọ, kí n lọ ṣe fàájì, kí n jẹ ẹja, kí n mu, kí n mu bí beer, kí n mu ọtí, kí n mu bí beer bí ìgò méjì. Ẹ òun ni ìgbádùn mi.

Ṣé o ní aṣọ òtútù? Ṣe o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù. Mo ní, mo sì ní tó-- aṣọ òtútù tí mo ní yóò tóbi abẹ́ mẹ́rin sí márùn-ún. Ó jẹ́ pé àsìkò ìgbà òtútù báyìí tó ń ṣe bíi àsìkò òṣìn ta wá yìí lórílẹ̀-èdè wa. Mo máa ń wọ̀. Mo máa ń wọ̀. Ehn. Mo máa ń wọ̀. Mo ní aṣọ òtútù.

Ṣé wifi rẹ yára tó? Ṣé wifi rẹ yára tó? Wifi tí mò ń lò yára o. Ohun gan ló yẹ ká máa pè ní ayára bí àṣá. Wifi tí mò ń lò yára, ó yára púpọ̀ gidi gan. Kí ẹ̀yan má tíì gbọ́wọ́ le báyìí, ki o máa tíì tẹ̀ o ti gbéra, o ti gbéra. Kí ẹ̀yan má tíì tẹ̀ o ti gbéra. Wifi tí mò ń lò yára, ó yára gidi gan. Ayára bí àṣá, àwọn là ń pè ní ayára bí àṣá wifi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mi ò lè ka iye igba tí máa ń lo fóònù mi lójoojúmọ́ o. Mi ò lè ka, à, mi o n fi fóònù mi ṣeré o. Fóònù mi bí ilé iṣẹ́ kan ni fóònù mi jẹ́, ni fóònù jẹ́ fún mi. Ilé iṣẹ́, ilé iṣẹ́ mi kan ni tí mi ò kì í fi ń ṣeré. Ehn, ilé iṣẹ́ kan tí mi ò te yàn o kí n fi ń ṣeré, òun ni fóònù mi. Òun ni fóònù mi. Mi ò fi ń ṣeré rárá. Mi ò fi ń ṣeré. Tí n bá máa a ní kí n kà á, mi ò tí ẹ lè ká. Kò ṣe n kà. Kò ṣe é kà.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi. Tí èékánná mi bá tí ń gùn mo máa ń gé, mo máa ń gé kí dọ̀tí má lè má sá wọ abẹ́. Nítorí èékánná tó bá gùn ó máa ń fi ààyè gba dọ̀tí láti sá, sá sá abẹ́ àbí láti sá pamọ́ sí i. Hmm. Ó máa ń fi ààyè gba dọ̀tí. Nítorí náà mo máa ń gé èékánná mi mọ́lẹ̀ kí dọ̀tí má lè bá a sá pamọ́ sí i. Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Iye wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́, pé wákàtí mẹ́jọ sí mẹ́jọ àbọ̀, òhun ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Wákàtí mẹ́jọ sí mẹ́jọ àbọ̀, òwò ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ibi ilé iṣẹ́ mi, èyí tí wọ́n, èyí iye wákàtí tí wọ́n fi í lẹ̀ kalẹ̀ ni kí ẹ̀ fi máa ṣiṣẹ́, bó ti lè jẹ́ pé kì í ṣe iye wákàtí tó yẹ kí ọmọlúàbí gidi fi máa ṣiṣẹ́ lójoojúmọ́ ni. Ṣùgbọ́n kíláfẹ́ ṣe kò sí n táfẹ́ ṣe, torí a ò tí ì lọ́nà mi, ọ̀nà mìíràn ò tíì sí, torí náà wákàtí mẹ́jọ sí mẹ́jọ àbọ̀, òhun ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́.

Ṣé o máa na ara rẹ? Sé o máa na ara rẹ? À, ṣé mo máa n na ara mi? Hin, ṣé èèyàn dẹ̀ lè na ara ẹ ṣá? Sé ẹ̀yẹn adẹ́ le na ara rẹ̀ sá? Mi ò lérò pé mo máa na ara mi o. Tí ma-- wẹ̀, bí mo ṣe le sọ pé mo máa na ara mi ni pé tí ara bá yún mi, tí màá kọ fọwọ́ gbá bẹ̀. Ni bí ta tí ẹ kú tí n bà fẹ́, tí mi ò bá fẹ́ họ ibẹ̀, tẹ́lẹ̀ pé mo kọ̀ fẹ́, mi ò fẹ́ hó, màá fọwọ́ gbá bẹ̀. Bí mo ṣe le ní mo máa na ara mi níyẹn.

Ṣé o máa ń gbọ́ podcast? Ṣé o máa ń gbọ́ podcast? À, mo máa ń gbọ́ podcast o. Podcast tó bá, tó bá dá tó jẹ́ pé ẹ̀yàn lé ẹrẹ̀kọ̀ọ́ kọ́ níbẹ̀, mo máa ń gbọ́. Mo máa ń gbọ́ podcast dáadáa. Mo máa ń gbọ́, mó máa ń gbọ́ podcast.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, bó ṣe rí? Mo máa ń Ètò ìdárayá mi bí mo ṣe máa ń ṣe ṣá, tí mo bá ti jí l'òwúrò, ó ti lé iye push up tí mo máa ń ṣe. Ó dẹ̀ ti ní iye ẹka tí mo máa ń ṣe, bí ẹka márùn-ún ọ̀tọ̀tọ̀ ni mo máa ń ṣe. Ó rẹ̀ ti lé iye tí màá ṣe nínú ẹka kan. Bí mo ṣe máa ń ṣe ètò ìdárayá mi nìyẹn lójoojúmọ́ sì ni. Ni ojoojúmọ́, ẹ márùn-ún láàrín ọ̀sẹ̀. Iyẹn ni ó tún mọ̀ si pé màá ṣe ní ọjọ́ márùn-ún láàrín ọjọ́ méje láàrín ọ̀sẹ̀. Bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pirotini? A, ṣe o máa ń mu àwọn ohun mímu pirotini? Jesù, mo máa ń mu o. A, àwọn pirotini, e mo máa ń mu o, máa ń mu o ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. E, ẹ̀ẹ̀kọ̀kan náà ni. Torí àpọ̀jù ọ̀dà fún ọmọlúwàbí. E, ẹ̀ẹ̀kọ̀kan, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń mu. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń mu.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjìn? Bí mo ṣe máa ń tọrọ àforíjìn, tí mbá, tí mbá sè, màá lọ lórí òkún mi náà ni, màá dẹ̀ tọrọ àforíjìn lọ́wọ́ ẹni tí màá ṣè, tí mo bá ṣẹ̀ sì. Màá kí ẹni náà, màá ní kí ẹni náà, màá bẹ ẹni náà kó má bínú. Màá bẹ ẹni náà kó má bínú, màá sì gbìyànjú, màá sì gbìyànjú pé láti lè ṣe ìlérí fún ẹni náà pé, túbọ̀ wípé irú ẹ ò ní ṣẹlẹ̀ mọ. Bí mo ṣe máa ń ṣe, bí mo ṣe máa ń tọrọ àforíjìn ni.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní tí mo máa ń ṣe ní àṣálẹ́. À, mi ò ní nǹkan tó pàtó tí mo máa ń ṣe ní àṣálẹ́. Lẹ́yìn kí n, tí bá ti délé lọ́wọ́ ìrọ̀lẹ́, màá ṣálẹ́ yẹn lẹ́yìn tí kín, kí n wẹ. Tí bá ti wẹ, tí mo sì jẹun, tí màá sì ti jẹun, màá tẹ fóònù díẹ̀. Tí bá ti tẹ fóònù, màá sì sùn. Kò sí ǹkan pàtó tó dàrú ẹkùn mo máa ń ṣe ní àṣálẹ́. Torí àṣálẹ́ wà fún pé kí ènìyàn sìnmi. Gbogbo wàhálà tí ènìyàn ti ṣe láti òwúrọ̀, dandan ni pé kí ènìyàn sìnmi. Èé.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé, nílé rẹ? Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ? Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mọ́n ń kọ́ yàn ní ẹ̀kọ́. Tí mọ́n ń kọ́ yàn ní ẹ̀kọ́, te èèyàn lè rí ẹ̀kọ́ kọ́. Páàpàá jùlọ fún àwọn, fún ọmọdé, ìyẹn fún ọmọ mi. Ẹ̀rọ ọlọ́gbọ́n mo ní. Mo ní àlọ́ ẹ̀rọ ọlọ́gbọ́n.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Tí m bá wà níbi tó jẹ́ pé àbí mò ń kọjá níbi tó je pé mi ò mọ ọ̀nà bẹ́ẹ̀. Dandan ni kí èèyàn béèrè ọ̀nà. Mo máa ń bèèrè ọ̀nà. Wọ́n máa ń ní, "a béèrè ọ̀nà kì í ṣìnà." Ibi tí èèyàn ò bá ti dá mọ̀ bóyá èèyàn ti yálà pé èèyàn ti dé bẹ́ẹ̀ tí pẹ́ ni àbí eyan o dé bẹ́ẹ̀ rí. Dandan ni kí èèyàn béèrè ọ̀nà torí tí ò bá béèrè ọ̀nà ìyá a ṣìnà. Mo máa ń bèèrè ọ̀nà torí mi ò fẹ́ ṣìnà ibi tí mo bá ń lọ. Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Bóyá mo rí ẹni ẹlẹ́gbẹ̀ẹ́ títì ni àbí bóyá nínú ọkọ̀, mo lè dọ́kọ̀ dúró tí màá sì béèrè ọ̀nà lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Aà, iru ibẹ́rẹ̀ wo ni? Èmi ṣe ní mọ̀ bí ẹ̀yin ṣe ń wẹ̀. Èmi ṣe ní mọ̀ bí ẹ̀yin ṣe ń wẹ̀. Sé ojú ka ho ọṣẹ lọ sí ikọ́ nǹkan kí a lè fi bu ara ní ká ti bomi sára. Mo mọ̀ bí a ti ń wẹ̀ o. Àìníkan burúkú ni tí èèyàn ò bá mọ bí èèyàn bọ́ tí ń ṣe ń wẹ̀. Mo dàgbà tó bá yàn wá ní mọ bọ́ tí ń ṣe ń wẹ̀. Àìníkan burúkú ni nǹkan tí ò dára tó ni. Nǹkan tí ò dára tó ni fún kí ẹ̀yàn wà kó má wá mọ bọ́ tí ń wẹ̀. Kí ẹ̀yàn dàgbà tó è, kó má wá mọ bọ́ tí ń wẹ̀. Nǹkan tí ò dára tó ni. Kò dára tó rárá.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Kí ni àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò ọwọ́ mi, kò sí ǹkan pàtó tó wà nínú àpò ọwọ́ mi, kò sí ǹkan pàtó tó wà níbẹ̀. Bo ṣe le jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tí mo wà báyìí, mi ò gbé àpò kankan dání. Mi ò gbé àpò kankan dání. Okay, mo lè sọ boya àpò kan tó wà níbí dé, àpò tí mo kó àwọn aṣọ sí tí mo lọ ṣe lọ́wọ́ ọ̀sán.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí òṣìṣẹ́ dáradára náà ni. Mo máa ń darí òṣìṣẹ́ dáradára. Mi ò kí ń darí wọn sí ibi burúkú. Mo máa ń ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe fún wọn. Ibi tí tó bá dẹ́yẹ kí ka ṣiṣẹ́ sí àbí iṣẹ́ tó ẹ ka ṣe, ọ̀hun ni mo máa darí wọn sí.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù, oúnjẹ tí mo fẹ́ràn jù, òun náà ni white rice àti ẹ̀wà pẹ̀lú stew, ọbẹ̀ aláta. Ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú ọbẹ̀ aláta tan fi epo dín, tań wá fi ẹja kíká se rice, kó tun wá jẹ́ rice ẹlẹ́wé. Ah! Mo máa ń gbádùn rẹ̀ gan-an. Oúnjẹ tí mo tún lè sọ pé mo tún fẹ́ràn, tí mo ti sọ pé òun náà mo tún fẹ́ràn jù, òun ni, eh, fried rice. Fried rice àti ẹran adìẹ. Mo fẹ́ràn fried rice àti ẹran adìẹ náà. Hmm.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Báwo ni, báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? A, ẹ́hn tí n ba ti jókòó máa kọ́, máa kan máa ronú náà ni. Tí n bá sì ti ń ronú tí èrò, èrò tuntun kan le wá. Màá kan jókòó kí màá, tí máa máa dá jókòó, tí n ba dá jókòó tí mò kan ró nkan èrò tuntun a kan, a kan dẹ̀ wá sí mi lọ́kàn. Bí mo ṣe máa ń, bí mo ṣe máa ń ro, bí mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá nìyẹn.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Nígbà wo lo kẹ́yìn lọ wo eyín? A! Mi ò, mi ò, o ti, mi ò, mi ò lọ wo eyín gan rí torí mi ò ní wàhálà eyín rí. Mi ò ní wàhálà eyín rí. Nítorí náà mi ò lè sọ pé ìgbà bá yìí ni mo kẹ́yìn lọ wo eyín. Mi ò lè sọ pé ìgbà bá yìí ni mo kẹ́yìn lọ wo eyín.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Sé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán. Mo máa ń sùn ní ọ̀sán. Mo máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń sùn lọ́sàn. Ẹ̀ẹ̀kọ̀kan torí orun á sùn pọ̀ ju gan lọ́sàn. Ó máa ń fa, ó máa fẹ́ fa àárẹ̀ fún mi. Ṣùgbọ́n ó máa ń dára náà kí ẹ̀ máa sùn lọ́sàn lẹ́ẹ̀kọ̀kan. Mo sì máa ń sùn. Mo máa ń sùn orun ọ̀sán. Mo máa ń sùn ọ̀ràn ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan.

Ṣé o ti lu etí, etí rẹ? Ṣé o ti lu etí rẹ? À ìró o, mi ò tí ì lu etí mi o. Nígbà tí mi ò kí ń ṣe obìnrin. Obìnrin ni máa ń lu etí. Eti lílu obìnrin ló wà fún, kò sì fún ọkùnrin, kò sì fún ọkùnrin. Àṣà wa ò sì fi àyè gbá. Àṣà àti ẹ̀sìn tá ń ṣe ní orílẹ̀-èdè wa kò fi àyè, kò fi àyè gbà pé kí ọkùnrin kó má lu etí.

Ṣé o máa ń mu àwọn èrò, ẹ̀rọ ìlera? Sé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? À, mo máa ń mu, mo máa ń mu nígbà tó bá ti jẹ́ pé fún ìlera ìlera ara ni mo máa ń mu. Ó sì dára kí à máa mú ẹ̀rọ ìlera. Ó, ó dára torí ó máa ń mú kí okun, kí okun kún, kí okun wà lára. Ó sì máa ń lé àárẹ̀ jìnà sí yàn, sí àgọ ara. Ó máa ń lé àárẹ̀ jìnà sí àgọ ara.